Mo máa ń wọ ohun ẹ̀ṣọ́, mo máa ń wọ ohun ẹ̀ṣọ́ sára. Mo sì fẹ́ràn láti máa kó ẹ̀ṣọ́ sí ara mi torí tí mo bá wọ ohun ẹ̀ṣọ́, mo máa rẹwà gan. Ohun ẹ̀ṣọ́ sì jẹ́ ohun tó máa ń jẹ́ kí obìnrin kí ó rẹwà, ó máa ń fi kún ẹwà obìnrin. Mo fẹ́ràn láti lo ẹ̀ṣọ́

Mo jẹ́ ẹni tó máa ń ná ọjà dáadáa. Mo máa ń lo soja, mo fẹ́ lọ rajà, mo máa ń náà ọjà. Màá máa bàwọn ọlọ́jà dúnàádúrà. Tí ó bá wọ̀, tọ́jà bá wọ̀, màá rà nígbà mi tí ó bá wọ̀. Ṣùgbọ́n tọ́jà náà jẹ́ ọjà tó ń wùmí láti kó wọlé lọ rẹ, màá ra ọjà náà.

Mi ò kì n sábà lọ silé olóúnjẹ torí mo máa ń dáná nínú ilé mi. Tí oúnjẹ kan bá n wù mí n jẹ, mo máa ń sè é fún ara mi. Kì n lọ silé olóúnjẹ. Ṣùgbọ́n nígbà mii tí n bá wà níbi iṣẹ́, gbogbo ìgbà kọ́ niyàn máa ń gboúnjẹ lọ silé iṣẹ́, mo máa ń lọ silé olóúnjẹ láti lọ jẹun.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ìpara, mo máa ń lo ìpara, ìgbà mí ì mo máa ń lo ẹ̀ ìpara olómi yòyò èyí tí àwọn Yorùbá ń pè ní àdí àgbọn. Nígbà mìíràn mo sì ń lo àwọn ìpara tí ó máa ń wà nínú ike ìpara tó máa ń jẹ́ kí ènìyàn pupa.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ọhun erọ̀ olọ́gbọ́n nínú ilé mi. Àwọn àgbàlagbà tó ń lòye tó ń jẹ́ ọ̀jọ̀gbọ́n tí mo bá nílò ìdámọ̀ràn láti ọ̀dọ̀ wọn, màá lọ, màá lọ bá wọn. Wá sì fún mi yá mi ní ọgbọ́n tí mo wá ń ra.

Oó ṣe díẹ̀ tí mo ti lọ wo eyín mi. Mo máa ń lọ ṣe àyẹ̀wò eyín mi bí oṣù mẹ́fà mẹ́fà, so mo ti ṣe àyẹ̀wò ti oṣù kẹfà tó lọ kọ́dún tó parí.

Gum ò sí fún-- kò ṣe gum fún oúnjẹ. Gum ò kín ṣe oúnjẹ. Gum jẹ́ ohun tí a fi ń lẹ ìwé tàbí tí a lè fi lẹ nǹkan nínú ilé, kò ṣe oúnjẹ. Èmi ò kín jẹ gum. Ṣùgbọ́n àwọn mìíràn máa ń jẹ chewing gum, ṣùgbọ́n èmi ò fẹ́ràn.

Mo máa sinmi oúnjẹ ọ̀sán mi. Mo lè sinmi oúnjẹ ọ̀sán bíi wákàtí márùn-ún, wákàtí márùn-ún, màá sì tún jẹ oúnjẹ mi. Ìgbà mìíràn bi wákàtí mẹ́fà. Bí ebi bá ṣe pa mí sí ni mo ṣe máa jẹ oúnjẹ ọ̀sán mi sí.

À, tábìlì ilé-iṣẹ́ mi, èyí tí mò ń lò, ó jẹ́ tábìlì tí kò tóbi lọ títí torí èmi nìkan náà ni mò ń lò, ààyè wà lórí ẹ ni bí tí mò ń kó fáìlì síi, mo sì ní ààyè kékeré bí tí mo máa ń kó, tí mo máa ń gbé fáànù kékeré mi sí, mo ní kò tóbi lọ pẹ̀lú.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí àgọ́ dáadáa. Mà n lọ sí àgọ́ ní àkókò tí a bá fẹ́ sinmi, tàbí nígbà mìíràn a bá fẹ́ lọ wo àwọn mọ̀lẹ́bí, à lọ sí àgọ́, à lọ wo àwọn mọ̀lẹ́bí, a bá wọn lọ ṣe eré bí i ọ̀sẹ̀ kan, a sì tún padà sí ibi iṣẹ́ wa.

Mo ti ṣìnà dáadáa. Nígbà tí mo kọ́kọ́ dé ìlú Èkó mi o mọ ọnà ibi kankan, tí bá ń jáde ta bá bẹ̀rẹ̀ iranlọ́wọ́ àwọn ẹlòmíi, wọ́n ní a bẹ̀rẹ̀ ọ̀nà kì í ṣìnà, ṣùgbọ́n lékòó b'ẹ bẹ̀rẹ̀ ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn wọn á ṣì yàn lọ́nà, won a ṣì yàn lọ́nà, a bẹ̀rẹ̀ ọ̀nà, wọ́n ṣìnà lékòó.

Mo máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́ pẹ̀lú ohun kékeré ni màá ń fi dáhùn fóònù tàbí ma lò earpiece fi dáhùn ní ibi iṣẹ́ màá gbé phone sí etí mi.

Mo mọ ẹja pa daadáa, a bí mi síbi omi níbi tí a ti ń pẹja. Mo sì fẹ́ràn ẹja pípa torí pé ibi ẹja ni a bí mi sí. So mo fẹ́ràn ẹja pípa, mo sì fẹ́ràn ẹja jíjẹ, mo máa ń jẹ ẹja dáadáa.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Ìtumọ̀ orúkọ mi ni pé Ọlájùmọ̀kẹ́ jẹ́ orúkọ ẹni tí ènìyàn máa ń kẹ́. Ẹni ta máa ń kẹ́, ẹni ta ń gẹ̀, ẹni ta máa ń tọ́jú rẹ̀ tó sì ń mú ọlá wọlé wá.

Mo máa ń gbọ́ orin bí m bá wà nínú mọ́tò. Orin Krìstẹ́nì, orin gbedu, orin fújì, orin kaṣá máa jó sí i, orin ká máa gbẹ́nu sí i, ká máa jó.

Ehen, ohun tí mo máa ń ṣe nígbà tí òjò bá rọ̀ ni pé mo máa ń mú àbùrọ̀, umbrella tí a ń pè ní àbúràdà, màá fi borí lọ síta, màá fi borí mi kó jò má bá pa mí. Tí n bá sì lọ síbi iṣẹ́, mo lè wá nylon màá fi bura mi. Mọ ti bá wà n lé, màá pọn mí.

Rárá, mi ò ní ètò láti gbé iṣẹ́ mi lọ sí ìlú mìíràn. Mo fẹ́ràn ibi tí ilé-iṣẹ́ mi wà, mo sì fẹ́ràn ibi tí mo ti ń ṣe iṣẹ́. Mi ò ní ìpinnu láti lọ sí ìlú mìíràn láti lọ ṣe iṣẹ́

Tí ó bá ti tó àkókò láti parí iṣẹ́ mi, mo máa ń ṣe àwọn iṣẹ́ mi déédéé, mo sì máa ń ṣe gbogbo wọn ní àsìkò tí ó bá yẹ kí n ṣe. Mi ò kí ń fi iṣẹ́ mi falẹ̀, mi ò sì ń ṣe ìmẹ́lẹ̀ níbi iṣẹ́. Máa ṣé pé mo parí gbogbo iṣẹ́ mi kí n tó lọ sí ilé.